Mi ò ní ìkórìíra kankan sí oúnjẹ. Mo jẹ́ ẹni kan tí ó máa ń ní ìfẹ́ oúnjẹ tó pọ̀. Ah, mo ní ìfẹ́ sí oúnjẹ o. Tóbá jẹ́ ti oúnjẹ ni, ah, mo fẹ́ lè sọ pé ìkan nínú àwọn ọ̀gá ni à bá mọ́n pè mí torí wípé èmi ní ìfẹ́ sí oúnjẹ gan-an ni pípọ̀, pípọ̀, pípọ̀ jù. Ṣùgbọ́n to n ti bó ti jẹ́ wípé mo ní ìfẹ́ sí oúnjẹ, àwọn oúnjẹ kan wà tó jẹ́ wípé èmi ò sábà nífẹ̀ẹ́ láti máa jẹ ẹ́. Bó ti lè jẹ́ wípé àwọn oúnjẹ kan wà tó jẹ́ wípé, ah, mo ní ìfẹ́ gan-an, mo ní ìfẹ́ gan-an gẹ́gẹ́ bí ká se ìrẹsì pàtàkì jù lọ. Àwọn ìrẹsì tí wọ́n á máa ń ṣe tí wọ́n kó oríṣiríṣi ǹkan sí i. Èmi lè dé ni, èmi lè jà ni, èmi ni fùkù ni, èmi lẹ̀dọ̀ ni, èmi ni-- oríṣiríṣi tí wọ́n ó ṣe tó jẹ́ wípé oríṣiríṣi ǹkan ni ó wà ńbẹ̀. Hmm, irú àwọn oúnjẹ báyìí ni àwọn oúnjẹ aládìídùn jẹ́ pé èmi a máa ń gbádùn, èmi a máa ń gbádùn rẹ̀ gan-an. Bẹ́ẹ̀ náà sì ni èmi ní ìfẹ́ àwọn oúnjẹ tó jẹ́ àwọn oúnjẹ ìbílẹ̀ tiwa gẹ́gẹ́ bí, ah, báa bá lè sọ̀rọ̀ nípa àwọn oúnjẹ tó jẹ mọ́, oúnjẹ iyàn, hanhan, àwọn oúnjẹ ilẹ̀ wa nù. Ìyàn gidi ẹlẹ́yìí tó funfun lẹ́lẹ́, lẹ́lẹ́ tí wọ́n fi iṣu égbodò tàbí iṣu ìgangán tàbí iṣu pàpẹ tàbí àwọn iṣu tó sá da nínú àwọn iṣu, à, yáníbo ni àti bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn iṣu tó jẹ́ wípé tí wọ́n bá gun tán, ká tún wáá rí àwọn oúnjẹ, àwọn iyàn tó jẹ́ wípé wọ́n tó wáá fi ọ̀gẹ̀dẹ̀ sí i. Àwọn ọ̀gẹ̀dẹ̀ yìí, àwọn ọ̀gẹ̀dẹ̀ àgbagbà ni o. Lẹ́yìí tí wọ́n, wọ́n á gun mọ́ iyàn tí iyàn wọ́n á ṣe kín ni tí yóò wá fẹ́lẹ́ dáadáa. Èmi a máa jẹ́ lájẹ̀ ẹ àjẹranjú, èmi a sì máa jẹ́ lájẹ̀ gbádùn. Torí pé irú àwọn oúnjẹ báyìí a máa ń fún ni lágbára. Bẹ́ẹ̀ náà ni yàtọ̀ fún àwọn oúnjẹ yìí wọ́n wá ṣe yàtọ̀ fún pé wọ́n gùn iyàn yìí tí iyàn funfun lẹ́lẹ́ tí ó dúró dáadáa tó dùn wò lójú tí ò ní ẹmọ kankan àbí kókó kankan tí wọ́n gùn ún. Ẹ̀, bóyá wọ́n fi ọwọ́ gùn ni tàbí wọ́n fi ẹ̀rọ gbàlódé gùn, èyíkéyìí bí wọ́n bá ṣe wù kí wọ́n ṣe gùn. Tí ìyàn bá dúró dáadáa, ẹ́hẹ́n, ká wá rí ọbẹ̀, ọbẹ̀ tó dúró dáadáa pàtàkì jù lọ. Há, ọbẹ̀ ẹ̀gúsí. Há, eè àdúrà, ń máa si àdúrà se o. Àwọn ọbẹ̀ ẹ̀gúsí eléyìí tó jẹ́ pé ọbẹ̀ ẹ̀gúsí elépo, ẹ̀gúsí tí wọ́n sè tó di kandu kandu kandu kandu tí wọ́n sè dáadáa tí wọ́n fi ẹ̀fọ́ sí i. Bóyá wọ́n fi ẹ̀fọ́ yánrin sí i ni, bóyá wọ́n fi ẹ̀fọ́, ẹ́, elébéde sí i ni, bóyá wọ́n fi ẹ̀fọ́ amúnú tutù sí i ni, bóyá wọ́n fi ẹ̀fọ́ wọ̀rọ̀wọ́ sí i ni. Kó ṣà ti fi ẹ̀fọ́ kan fi sí ojú ẹ, kí ẹ̀fọ́ òun ó pọ̀ níwọ̀nba kó má ja jù o. Kó wá jẹ́ wípé ẹ̀gúsí náà wọ́n á fi oríṣiríṣi sí i. Omi rẹ̀, bóyá wọ́n fi, ẹ́, omi ẹran sé, wọ́n fi omi ẹran sèé. Há, taàà, taàà, taàà, taàà. Ẹyin, tàbí wọ́n fi omi ẹja tí wọ́n ṣẹ̀ fi bọ̀, ẹja tí wọ́n ṣẹ̀ bọ̀ wọ́n fi sè é. Há, èmi máa gbádùn, èmi a máa gbádùn irú àwọn oúnjẹ báyìí. Irú àwọn oúnjẹ báyìí a máa ń fún yàǹ lọ́kànbalẹ̀, a máa jẹ́ kọ́kàn yàǹ ó tutù. Inú èèyàn gan a máa dùn tí èèyàn bá rí irú àwọn oúnjẹ báyìí jẹ torí wípé áà, àwọn oúnjẹ tó jẹ́ wípé tí èèyàn bá jẹẹ́ ọkàn yí ó balẹ̀ ni. Oúnjẹ tó jẹ wípé tí èèyàn báá jẹ ẹ́ báyìí inú èèyàn ó sì máa dá dùn. Bẹ́ẹ̀ náà sì ni yàtọ̀ fún wípé mo nífẹ̀ẹ́ láti máa jẹ iyán. Èmi a máa jẹ àmàlà èyí tí à ń pè ní ọkà, èmi a sì máa jẹ àwọn oúnjẹ mí yàtọ̀ fún àmàlà. Ah, inú àwọn oúnjẹ tí èmi tó nífẹ̀ẹ́ àti máa ń jẹ, ohun náà ni tí ń bá rí, ah, ká ní mo bá rí, ah, oúnjẹ mi gẹ́gẹ́ bí ẹ̀bà. Hmm, tí a bá rí ẹ̀bà, ah, ẹ̀bà a sì máa dùn. Tí a bá rí ilá, ilá tó yọ̀ dáadáa tí wọ́n fi ẹ̀gúsí sí, tí wọ́n sè é tó dùn tó, tó jẹ́ wípé ẹni tó sè é gan kò rọ́jú sè é, ó sè é dáadáa. Tí ó wáá rẹ́ ilá náà bí ó se yẹ kó rẹ́, kó rẹ́ tí ò tóbi rùgúdùrùgúdù jù, kò sì tún wá wẹ́jù. Há, irú àwọn ilá báyìí tí à bá rí, ẹ̀bà tí, tí, tí, tí, tí, tí wọ́n rò, tí ò, tí ò le ju, tí ò sì fẹ́lẹ́ jù, èèyàn ó fi ìkàra, ìkanra ni èèyàn óò fi jẹ ẹ́ torí wípé irú àwọn oúnjẹ báyìí, àwọn oúnjẹ dáadáa nìyẹn.

Mo jẹ́ eǹi kan tó jẹ́ ẹni tó nífẹ̀ẹ́ láti máa sin ẹranko. Ẹranko wà nínú ohun tí Olúwa dá nínú jíjẹ́ kí ayé ó lè jáye, to jẹ́ kí, ẹ́, ìgbésí ayé ó lè jẹ́ ìgbésí ayé. Torí tí a bá máa rí àwọn ẹranko, eeyan gán fún ara rẹ̀ ò ní mọ̀ ọ́n lá, aá ní mọ̀ tún mọ̀ gbí-gbaye wa tá ń gbayé. Ṣùgbọ́n látara pé a ń rí àwọn ẹranko ló jẹ́ wípé káye yìí ó lè ní ìtumọ̀. Tí a bá rí àwọn ẹranko, a á rí wípé àwọn gán fúnra wọn wípé wọ́n ń mú inú ayé dùn, wọ́n ń mú inú ayé, wọ́n ń mú ayé lọ bó ṣe yẹ kó lọ. Wọ́n sì ń jẹ́ kí a rí wípé ayé yìí ó ń lọ létòlétò. Inú àwọn ẹranko náà ni ká ri àwọn ẹranko abìjà, ká ri àwọn ẹranko inú ilé, ká ri àwọn ẹranko inú igbó, tó n tì bó ṣe wà jẹ́. Àwọn ẹranko abìjà náà ẹlòmí à mọ̀ ọ́n mú ká mọ̀ ọ́n sìn wọ́n. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ẹranko inú ilé tí èèyàn máa ń sìn tó fi jẹ́ wípé èèyàn a máa lò wọ́n gẹ́gẹ́ bí ohun ọ̀rẹ́, ẹ́, pẹ̀lú wípé èèyàn yóò jẹ́ alágbàárìn èèyàn àbó onídúró èèyàn àbí ọ̀rẹ́ èèyàn. Torí pé àwọn ẹranko náà a máa ń rí wọn dáadáa dáadáa táwọn náà máa ń gbìyànjú. Torí pé bí a ṣe dá wọn àbí nínú iṣẹ̀dá tiwọn, àwọn náà a máa ròpọ̀ máa awọ̀n èèyàn. Wọn a máa fẹ́ ṣe gẹ́gẹ́ bí àwọn èèyàn. Ẹrẹ̀ oun náà ni kárí bí ajá ni, kárí bí ọ̀bọ ni, kárí bí àwọn mùsù ni. Àwọn ẹranko yìí wọ́n a máa ròpọ̀ máa wọ̀n èèyàn dáadáa. Wọ́n máa bá àwọn èèyàn ṣe. Bí àwọn èèyàn bá ń dunnú, wọ́n máa bá wọn dunnú. Bá àwọn èèyàn bá ń hun ba hun bànújẹ́ nígbà mi, wọ́n máa bá wọn bánújẹ́. To ri e lo fi je wi pe, odara gan ni ó jẹ́ wípé èèyàn ń sin ẹranko. Nínú pé èèyàn ń sin ẹranko, inú èèyàn gan ò le dùn, ò lè kọ́ nínú àwọn ìwà báwo ni èèyàn ṣe bá èèyàn gan-an lò. Torí tí jẹ́ wípé tí ì máa bá ẹranko ló ní ìbálò dáadáa, tí èèyàn bá wọn ló bó ṣe yẹ kí èèyàn bá wọn lò, a á rí i wípé eeyan gán fún ara rẹ̀ yóò lẹ́mí dáadáa sí àwọn eeyan ẹgbẹ́ rẹ̀ àti ìbálòpọ̀ dáadáa sí àwọn tó kú gẹ́gẹ́ bí ọmọnìyàn àti gẹ́gẹ́ bí pé èèyàn ń tún ìgbésí ayé ṣe. Torí wípé dáadáa inú ayé ara rẹ̀, òun náà ni kó jẹ́ wípé èèyàn ṣe dáadáa sí ẹranko. Torí tí èèyàn máa ń ṣe dáadáa sí ẹranko, a á rí i wípé èèyàn ó kọ́ àwọn àǹfààní, yóò rí àwọn àǹfààní, yóò sì kọ́ oríṣiríṣi àwọn ǹkan dáadáa lára wọn. Yàtọ̀ fún pe eeyan o ko eko to po, lára wi pe eeyan sin ẹranko. Èèyàn ó kọ́ àwọn èèyàn wọ́n a máa ń nífẹ̀ẹ́ èèyàn torí pé tí ó bá jẹ́ ọ̀rẹ́ ẹranko, àwọn èèyàn ó nífẹ̀ẹ́ rẹ̀ dáadáa. Yóò sì bá ìgbésí ayé mu. Yóò bá ìgbésí ayé àwọn èèyàn mu. Bẹ́ẹ̀ náà sì ni yóò jẹ́ eǹi kan tó jẹ́ wípé yóò lójú àánú gan-an tí ó po tí o bá ti ń ṣe dáadáa sí ẹranko. Ìsin ẹranko ni, ìmojúto ẹranko ni. A á rí i wípé eléèyi n sọ wípé kò fẹ́ kí ayé wa kan dà wá láìní ìtumọ̀. Ó fẹ́ káyẹ́ wa lọ bó a ṣe kọ̀wé rẹ̀, ba a ṣe ní pé yóò ṣe mọ̀ lọ. Tí ó fi jẹ́ wípé yóò mú ìtumọ̀ dáadáa wá, yóò sì jẹ́ kí ayé i kó lọ kó ní àtò bó ṣe yẹ kó láàtò, bó ṣe yẹ kó lọ, bó ṣe yẹ kí ìfihàn ó wà. Torí bẹ́ẹ̀ l'èmi fi nífẹ̀ẹ́ láti máa sin ẹranko. Pàtàkì jù lọ ni èmi lèhoro ni, èmi ni mùsù ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ náà sì ni adìẹ nínú àwọn ẹranko tó jẹ́ wipé èmi nífẹ̀ẹ́ láti máa sin ni àti láti máa ṣàmúlò wọn lọ́nà tó da láìní máa lò wọ́n níloo ẹrú, láìní máa lò wọ́n níloo rànù, láìní máa lò wọ́n lọ́nà tí ò da. Torí pé ìlò wọn lọ́nà tó da kó dà kó jẹ́ pé èèyàn fẹ́ pa wọ́n ní pípa àti jẹ, èèyàn ó pa wọ́n lọ́nà tó da, lọ́nà tó rọrùn, lọ́nà tó jẹ́ wípé tí èèyàn bá ti ẹ̀, tí èèyàn bá mú ọ̀gá inú, inú èèyàn gan ò ní bàjẹ́ jù torí pé èèyàn ò pa wọ́n ní ìpakupa, èèyàn ò sì dẹ́mi wọ́n legbodò lọ́nà tí ò tọ́, èèyàn ń mú ẹ̀mí wọn bó ṣe yẹ kí ǹ ó mú ẹ̀mí wọn ni.

Múra sílẹ̀ pẹ̀lú oníbàárà mi. Àwọn oníbàárà mi je okan pàtàkì nínú n ti maa n je ki a ri ile aye se, ti i si maa n je ki eyan o ri owo ni ọ̀tún ọ̀tún tii maa n je ki eyan ri ta- ki eyan o ri owo tii maa n je ki eyan o ri dáadáa se torí tí eyan bá tọ́jú oníbàárà, eyàn o rí wípé àwọn oníbàárà eyan a máa pọ̀, a máa pọ̀. Ti eyan ba tun wa fe pàdé oníbàárà eyan, oríṣiríṣi eko lowa to ye ki eeyan o ko fún oníbàárà eyan bí eyàn fẹ́ pàdé oníbàárà eyan, oríṣìíríṣìí ẹ̀kọ́ níyàn gbọdọ̀ kọ́, oríṣìíríṣìí ẹ̀kọ́ níyàn sì gbọdọ̀ mọ̀. Gẹ́gẹ́ bí olùṣòwò àbí ẹni tí ń ta ọjà, ẹni tí ó, ẹni tó fẹ́ wá bọ̀ ra ọjà, ó ni ìfẹ́ rẹ̀ lo fi fẹ́ ba ọ̀ r'ọjà. Kódà kó má ní ìfẹ́ rẹ̀, kó jẹ́ ẹni tó kàn wá fẹ́ bèrè ọjà. Ìpàdé rẹ̀, mímura pàdé rẹ̀ nígbà mí, bí eyàn bá ṣe bá sọ̀rọ̀, bíyàn bá ṣe, ìrínisí nísení lọ́jọ́, tó bá ríyàn dáadáa, yóò tún fẹ́ padà wá pé, "irú ẹni báyìí, ó dùn ún wo, ó dùn ún wò móyàn. Irú ẹni báyìí, ó dùn ún rí móyàn. Irú ẹni báyìí, ó ṣe dáadáa fún mi báyìí." Irú, irú ǹkan báyìí á máa ń jẹ́ kí èèyàn ó ní oríṣìíríṣìí oníbàárà ní, ní ẹnu ọjà. Ẹni tó jẹ́ olùṣòwò gidi á jẹ́ eǹikan tó jẹ́ wípé ìmúra dáadáa ni ó, yo ó mọ̀ jù tó. Ó gbọdọ̀ jẹ́ ẹni tó mú, tó múra dáadáa, tó sì jẹ́ wípé tí àwọn èèyàn bá ríi, wọ́n o lè sọ wípé, "Ṣàdá ńkáta rẹ̀ múra dáadáa. Ó dùn ún wò lójú, ó ṣe é mú yangàn, ó ṣe é mú lò ode." Yato fún pé yóò múra dáadáa, yóò jẹ́ enikan tó ní ìbánisọ̀rọ̀ ọmọlúwàbí. Èèyàn gbọdọ̀ jẹ́ ẹni tó ní ìbánisọ̀rọ̀ ọmọlúwàbí. Kọ́rọ̀ re ò dá ṣaka, kó sì lè bá èèyàn sọ̀rọ̀, kó lè, kó lè sọ̀rọ̀ fún èèyàn káwọn èèyàn sì lè gbọ́, káwọn èèyàn lè tẹ́tí sí i. Kó má jẹ ẹni tí ó jẹ́ akálolo, kó má jẹ ẹni tí ó jẹ́ àkanra, tí ó, kó má jẹ ẹni tí ó mọ̀ fitipàtipà bá èèyàn sọ̀rọ̀. Irú ẹni báyìí àwọn èèyàn ò ní nífẹ̀ẹ́ sí i. Kódà oníbàárà náà ò ní nífẹ̀ẹ́ sí i láti bá a dowo pọ̀ àti láti bá a ní ǹkan papọ̀. Ṣùgbọ́n ẹni tó bá jẹ́ wípé ó mọ ọ̀rọ̀ sọ, ó ní àgbékalẹ̀ dáadáa, ó sì mọ̀ èèyàn bá sọ̀rọ̀, ó ní írẹpọ̀ pẹ̀lú àwọn èèyàn. Irú ẹni báyìí àwọn oníbàárà ò ní fi ọ̀dọ̀ rẹ̀ sílẹ̀ torí pé wọ́n ò ní ìfẹ́ sí i láti má bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ tí wọ́n, torí wọ́n, wọ́n o mọ̀ wípé ìbá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ à í máa ń mú èrò dáadáa wá ni, í sì má ń mú dáadáa wá fún wọn.

Ilé mi tóbi gan. Ilé mi tóbi gan. Nínú ibi tí mò ń gbé, ó jẹ́ ilé, a lè sọ wípé ilé ńlá ni. Ṣùgbọ́n ilé tó tó gba èèyàn tó pọ̀ tí ó fẹ́ tó èèyàn bí i mẹ́jọ sí mẹ́wàá ni ilé mi fẹ́ e gba. Torí pé ilé mi, yàrá tó wà n bẹ̀, ó fẹ́ tó mẹ́ẹ̀jọ. Bẹ́ẹ̀ náà sì ni a ní àwọn yàrá ìgbàlejò, a ní yàrá ìsinmi, a ní yàrá im, kàwé, àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú wípé ilé sì ṣe dáadáa, bẹ́ẹ̀ náà ni ilé mi ṣe dáadáa, tó sì jẹ́ wípé ọwọ́ ò kí ń sábà kúrò ní ara rẹ̀. Yàtọ̀ fún wípé ọwọ́ ò kí ń sábà kúrò lára rẹ̀. Ó jẹ́ ilé tó jẹ́ pé ó dúró re, ó sì wà fún ìsinmi. Torí táa kunle pé ní ilé, ohun náà ni ibi tó jẹ́ wípé èèyàn lè forí sápamọ́ sí. To jẹ wípé èèyàn lọ ibẹ, èèyàn o lọ sinmi láì ni wàhálà láì ni idamu. Bẹ́ẹ̀ náà sì ni tọkan o balẹ̀ tí èèyàn bá ti dé bẹ́ẹ̀ wípé mo ti dé ibi ìsinmi o. Tí ẹ̀yin bá ti dé bẹ́ẹ̀ àbí tó bá jẹ́ wípé èèyàn tí ẹ̀ fẹ́ jáde láàárọ̀ gan, ìyẹn ó wò pé, "ibí yìí o." Ibi tó jẹ́ wípé èèyàn tí ẹ ni fẹ́ kúrò ń bẹ gan ni ohun la ń pè ní ilé. Toun ti bẹ́ẹ̀ yìí, àbí ka sọ pé toun ti bó ṣe jẹ́ yiì, ilé mi jẹ́ ibìkan tó jẹ́ wípé èmi níìfẹ̀ẹ́ rẹ̀ gan torí wípé mo láánfàní láti jáde kúrò nínú ilé láti wọlé lásìkò tó bá wù mí. Bẹ́ẹ̀ náà sì ni àwọn ohun imaye rọrùn, àwọn ohun ìmọ̀kànbalẹ̀ ló wà nínú ilé mi. A rí omi tí ń jáde bó ṣe wù mí. Bẹ́ẹ̀ náà sì ni a rí afẹ́fẹ́ eleyii tí a ń pè ní afẹ́fẹ́ gáàsì tó jẹ́ wípé mo lè lò lásìkò tí mo bá fẹ́ lò àti bẹ́ẹ̀, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni a rí fáànù, abẹ̀bẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni a rí ẹ̀mí tẹlifíṣàn ni. Mohunmawòrán eleyii tó jẹ́ wípé èmi a máa lò bóyá èèyàn fẹ́ wo àwọn eré ìdárayá ni àbí èèyàn fẹ́ wo àwọn eré orí ìtàgé ni àbí eré oníṣe ni. Eleyii ti wọn se lórí mohunmaworan, ti èèyàn o ma wo ti inú eeyan o maa dùn, bóyá ni àsìkò ìsinmi ni àbí àsìkò ìgbafẹ́, ti èèyàn ba kan joko nibi yara ìgbafẹ́ àbí yara àlejò láti joko wípé emi náà ti e fẹ sinmi, mo o fẹ ṣe nnkankan ni àwọn àsìkò yìí. Èmi náà fẹ́ wo ohun tí ń lọ. Kódà èèyàn a máa wo ìròyìn n bẹ́ẹ̀, bóyá ìròyìn àárọ̀ ni, bóyá ìròyìn ọ̀sán ni, bóyá ìròyìn iyalẹ́ta ni, bóyá ìròyìn ìrọ̀lẹ́ ni àbí àwọn ìròyìn mìí tó jẹ́ wípé èèyàn a fẹ́ wò lásìkò tí èèyàn fẹ́ wò wípé àwọn ìròyìn o, èmi náà fẹ́ wò, èmi náà fẹ́ gbọ́ ohun tí ń lọ nínú ayé àbí mo fẹ́ gbọ́, mo fẹ́ mọ ohun tí ń lọ ládùúgbò mi, mo fẹ́ mọ ohun tí ń lọ láwùjọ, mo fẹ́ mọ ohun tí ń lọ ní àyíká mi. Ìyẹn ó tan amóhùnmáwòrán yìí, èèyàn sì fi gbọ́ ohun tí èèyàn bá fẹ́ gbọ́. Yàtọ̀ fún pé èèyàn fẹ́ gbọ́ ohun tí èèyàn bá fẹ́ gbọ́, móhùnmáwòrán èèyàn máa lò láti fi ṣeré mọdé e àti láti fi ṣeré ọwọ́. Oríṣiríṣi eré mọdé ló ti wà ní ìsìn tó níí bá ṣe pẹ̀lú àwọn ohun ẹ̀rọ òde òní tó jẹ́ wípé tí èèyàn bá ti tó papọ̀ amóhùnmáwòrán yìí, à ń rí wípé yoó ṣiṣẹ́, èèyàn ó sì máa fi ṣeré, èèyàn ó mú, àwọn páàdì tí a máa ń lò láti fi control nǹkan, láti fi dárí nǹkan, èèyàn ó lò láti fi máa ṣeré tí èèyàn ó sì máa tẹ̀ báyìí tí ó sì máa hàn lójú móhùnmáwòrán. Bẹ́ẹ̀ náà ni nínú àwọn tí mo ní, ohun náà ni àwọn tímutímu ìgbàlódé tí èèyàn lè jókòó sí nínú kíni, nínú yàrá ìgbafẹ́ tí èèyàn ó jókòó tí èèyàn ó sì nára. Bóyá èèyàn fẹ́ gbàlejò ni àbí èèyàn tí ẹ̀ gbàlejò, èèyàn náà fẹ́ jókòó, èèyàn fẹ́ nára láti jẹ́ wípé èèyàn náà tí ẹ̀ fẹ́ sinmi díẹ̀. Yàtọ̀ fún eleyii, a rí inú tí máa ń mú ilé tutù. Bẹ́ẹ̀ náà sì ni a rí ohun tí ń mú nǹkan tutù gẹ́gẹ́ bí ohun tí a ń pè ní freezer táa lè lò, là ń pè ní a mú nǹkan tutù tí èèyàn lè kó bóyá ẹlẹ́rìndòdò si ni o, èèyàn fẹ́ kó ọtí mímu sínú ẹ ni o, èèyàn fẹ́ kó tea sínú ẹ ni o, àti bẹ́ẹ̀, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àbí èèyàn tí è fẹ́ kó àwọn nǹkan mìíràn síbẹ̀ tí èèyàn ò fẹ́ kí ó bàjẹ́. Irú nǹkan báyìí tí èèyàn bá kó sínú ẹ, a mú nǹkan tutù yìí kò ní jẹ ò bàjẹ́. Yóò mú kó lọ dáadáa, yóò mú tó fi jẹ́ wípé nǹkan yen ò ní tètè bàjẹ́, kò sì ní bàjẹ́ to fi mo ìgbà tí iná bá wà tó èyí sì jẹ́ wípé èèyàn fúnra rẹ̀ ni èèyàn mú jáde tó fi wá jẹ́ wípé ó padà bàjẹ́ mó èèyàn ni ọwọ́.